Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Mo máa ń kí àwọn ènìyàn towo towo àti tife tife. Ẹ káàárọ̀ sa o. Ẹ káàárọ̀ ma o, tó bá jẹ́ obìnrin. Ẹ káàárọ̀ ma. Tó bá jẹ́ ọkùnrin ekaaro sa. Bo bá sáwon ọmọdé, pẹ̀lẹ́ káàárọ̀ o. So mo máa ń kí àwọn ènìyàn ní èdè Yorùbá tó ń ti ọ̀wọ̀ àti ìbọláfúnni.

Báwo ni o ṣé máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo ṣé máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ni wípé bí ẹni kan bá bá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ mi tí ó sì ṣàlàyé fún mi tí ó bá wà ní ìkáwọ́ mi, tèmi láti ṣe ìrànlọ́wọ́ náà. Níwon gba tí ó bá ti wà ní ìkáwọ́ mi ní orúkọ Olúwa, mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ kemi pẹ̀lú olè bá rí ìrànlọ́wọ́ gbà láti ọ̀dọ̀ Ọlọ́run wá.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀? Ìpàdé nínú ìjọ Ọlọ́run, ìgbà méjì ni, ọjọ́ Ìṣẹ́gun àti ọjọ́ ẹtì, ó jẹ́ ọjọ́ méjì. Ìgbà méjì ni tí ọjọ́ ìsinmi n'ló ṣ'ikẹta. So ìgbà méjì l'a máa ń ṣe ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ nínú ìjọ wa.

Ìgbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Ọ éyìn, lọ ẹyín. Ìgbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Bo bá jẹ́ pé tí eyín ni, mo máa ń wo eyín mi wò torí pé gẹ́gẹ́ bí àgbà, eyín máa ń dùn mí lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń lọ sí wò lásíà, mo lọ wò ní ọdún tó kọjá, mo lọ se àyẹ̀wò eyín mi.

Ṣé o ní aṣọ wíwẹ́? Ṣé o ní aṣọ wíwẹ́? Ìbéèrè yìí pakàsọ. Ṣé o ní aṣọ wíwẹ́? Èmi kò mọ irú aṣọ wíwẹ́ tí wọ́n, tí wọ́n ń sọ. Ṣùgbọ́n mo ní aṣọ tí mo máa ń lò, tí mo máa ń wọ̀. Ṣùgbọ́n èmi ò mọ irú aṣọ wíwẹ́ tí ò ń béèrè lowọ̀ mi.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà tí mo gbin àwọn nǹkan ewébẹ̀ sí, ilá, ẹ̀fọ́ àti àwọn nǹkan tí ẹnu jẹ ni mo, ni mo gbin sí ibẹ̀. Só ní torí náà kó, mo ní ọgbà ní àyíká mi, ní ẹ̀yìnkùlé mi, ọgbà wà níbẹ̀.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà torí pé Olúwa fún mi ní okun láti le rìn ní àyíká tàbí ní agbègbè mi. Mo máa ń rìn torí pé Olúwa fún mi ní okun àti àlàáfíà láti le rìn ní àyíká àti agbègbè mi.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Rárá, mo máa ń jẹ ẹran, ṣùgbọ́n ó ní ìwọ̀ntúnwọ̀nsì ni. Mo máa ń jẹ ẹran, mo máa ń jẹ ẹja, bóyá ẹja gbígbẹ tàbí ẹja tútù. Só nítorí èyí, mo máa ń jẹ ẹran kò kan gbọdọ̀ pọ̀jù ni.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bi mo ṣe máa ń rí àwọn ìpèsè ohun èlò ni pé, níwọ́n ìgbà tí mo bá mọ ohun tí mo bá fẹ́ rà, kò sí ìgbà tí èèyàn dé ọjà tí kò rí ohun èlò tí ó fẹ́ rà. Kiki kí Olúwa má fowó dáàmú ènìyàn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáradára? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáradára torí a jọ máa ń se epọ̀. Àwọn aládùúgbò tèmi náà sì mọ̀ mí dáradára. Nítorí ìdí èyí n kọ́, mo mọ àwọn aládùúgbò mi dáradára àwọn pẹ̀lú sì mọ̀ mí.

Ṣé o máa ń wọ fìlà? Tàbí o máa ń wé fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà torí mo ní fìlà, bí mo tilẹ̀ jẹ́ obìnrin. Mo ní fìlà tí mo máa dé sí ìsàlẹ̀ gèlè aṣọ tí mo bá fẹ́ wé. Só ní torí ìdí èyí, mo máa ń wọ fìlà sí ìsàlẹ̀ gèlè mi.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábilì iṣẹ́ mi ó dára. Bí mo ṣe fẹ́ kí tábìlì mi ó rí, náà ni ó rí. Kò ga jù, bẹ́ẹ̀ ni kò sì kúrú jù fún mi. So mo ṣe fẹ́ kí tábìlì mi ó rí náà ló rí. Ó sì rí dáradára.

Ibi wo ni o fẹ́ràn jùlọ? Kò sí ibi tí ọmọ Ọlọ́run kò lè gbé láyé, ìbáṣọ̀kẹ́ tàbí pẹ̀tẹ́lẹ̀ torí pé Jésù wà níbẹ̀. Ibi gbogbo tí a bá ti wà ní ìlànà pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, ọ̀ na ni mo, ọ̀ na ni mo fẹ́ràn. Ibi tó bá ti wà ní ìbámu tí a sì le bá ọmọ Ọlọ́run onígbàgbọ́ tòótọ́, ibẹ̀ náà ni mo fẹ́ràn.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Hmm, mo wà ní òpó ayélujára, ehn, WhatsApp nínú alágbèká mi. So kò jẹ́ ìbi tí mọ̀ wà. Mo lè dáruko, mo le wà níbi alágbèká ayélujára àti WhatsApp, àti pè mí kí n pè ọ́